Battery mi kò kí ń last rárá, battery mi, battery phone mi kò kí ń last rárá. Any time tí mo bá tan bayi, tí mo bá charge ẹ́ díẹ̀, tí mo bá fẹ́ tẹ́ o máa ma lọlẹ̀ ni. Kò kí ń last nítorí pé wọ́n ti change ẹ́. Àwọn oní, àwọn tó máa ń tún phone ṣe wọ́n gba battery lọ́wọ́ mi wọ́n dẹ̀ tún, wọ́n dẹ̀ tún un ṣe, wọ́n dẹ̀ sọ pé ó ti ṣe but kò tí ì ṣiṣẹ́ rárá. So battery phone mi kò kí ń dúró. Bẹ́ẹ̀ pé báwo ni battery phone mi ṣe máa ń dúró, kò kí ń dúró tó, kò kí ń dúró pípẹ́, kò tí ẹ́ kí ń pẹ́ rárá, kò tó kú, kò kí ń pẹ́. Mo ní láti máa gbé power bank akíri ṣúgbọ́n máa ma charge tẹ.

Ṣé mo máa ń fi aṣọ ìbora sára nígbà tí mo máa ń sùn? Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ ìbora bí mẹ́ta sí mẹ́rin, so anytime tí mo bá ti lo ẹ̀yọ̀ kan tán lọ́sẹ̀, màá, màá lọ fọ, màá dẹ gbé èkejì yẹn. So mo máa ń r'ótètè dáadáa, mo máa ń fi aṣọ ìbora nítorí pé níbíbàyì ọ̀tútù wà lálẹ́ dáadáa, ọ̀tútù wà, a dẹ̀ máa ń tan fáànù so that-- so a máa fi tí a bá ti fẹ́ sùn báyìí, a máa tẹ bẹ́ẹ̀dì wa, a máa gbé aṣọ ìbora wa, a dẹ̀ máa bo ara wa. So mo máa ń fi aṣọ ìbora nígbà tí mo máa ń sùn, mo máa ń fi, mo máa ń fi sára mi dáadáa nígbà tí mo máa ń sùn.

Báwo ni mo máa ń ṣe irun mi? Okùnrin ni, okùnrin ni mí so mi kí n ṣe irun, mo máa ń gẹ irun mi. But mo ní style tí mo máa ń gẹ. Style afro ni mo máa ń gẹ, níbi ìbàì, mo máa ń gẹ níbi ìbàì. Style afro ni mo máa ń gẹ. A kì í ṣe irun aṣọ o. Mo jẹ́ ọkùnrin so mo máa ń gẹ style. Mo dẹ̀ ní bàbá mi, bàbá mi tó, tí mo mọ̀ dáadáa, bàbá mi ló máa ń gẹ irun mi. Mo máa ń gẹ afro, mo máa ń lọ sí bàbá mi. Mo máa ń lọ sí shop ẹ nígbà tí every month. Ìparí oṣù gangan, ìparí oṣù ni mo máa ń lọ síbẹ̀, o máa gẹ irun mi. Ó dẹ̀ máa gẹ dáadáa.

Èdè wo ni mo fẹ́ran la-- ni mo fẹ́ kọ̀? Èdè wo ni mo fẹ́ kọ̀? Àh! Mo nífẹ̀ẹ́ Spanish gan. Àh! Mo nífẹ̀ẹ́ Spanish. Mo ti e fẹ́ gbọ́, mo ti e fẹ́ kọ̀ láti máa sọ, sọ Spanish die dié. At least, tin baá mọ̀ die die. Mo ní mo nífẹ̀ẹ́ Spanish gan. Mo nife Spanish àti Germany. Ehen. German language ná. Mo nífẹ̀ẹ́ láti kọ́ wọn. Mo fẹ́ran. So, Germany àti Spanish ni mo fẹ́ kọ̀ di èdè. So that incase tí mo bá lọ sí ìlú wọn, máa le darapọ̀ mọ́ wọn dáadáa.

Ṣe mo ni gíláàsì oru, oorun? Rara mi ni, gíláàsì orun ló ń pè ní sunglass ní ìlú òyìnbó. Ní àwọn òyìnbó máa ń pè ní sunglass. Mi ní gíláàsì oru nítorí pé mi kì í lọ sí beach, mi ti e tí lọ sí beach rárá so, mi sọ bí a yúù ṣe wà fún gíláàsì oru. Mo ní gíláàsì o but kò kì í ṣe ti tó máa ma protect ojú mi, tó máa ma guide ojú mi láti, ẹm oru, oorun. So mi ò ní gíláàsì oru.

Iṣẹ́ tí mo ń ṣe kò gba kí n máa ṣiṣẹ́ láti ilé, mi lè ṣiṣẹ́ látilé. Nítorí pé kò kí ń ṣe nǹkan tí a máa gbé sórí fóònù tàbí tí a máa gbé sórí system. So kò kí ń ṣe iṣẹ́ tí a máa, iṣẹ́ tí a máa máa ṣe láti ilé, a kì í, a ò lè ṣe láti ilé. So mo máa ń lọ síbi iṣẹ́ everyday, mi ò lè ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tí a lè ṣe láti ilé.

Mi jẹ ẹni tí mo fẹ́ran, mo fẹ́ran oúnjẹ gan, mo like oúnjẹ gan, mo fẹ́ran oúnjẹ gan. Mi, mi kìí like láti máa pín oúnjẹ mi pẹ̀lú anybody. Mi like nítorí pé oúnjẹ mi ni, ìdí tí mo dúró tí ẹ fi ń, tí ń fi jẹun ni pé bí mo pa mí só mi lè máa pín oúnjẹ mi. Like mi fẹ́ran tí máa pín oúnjẹ mi for anybody. Níbi tá, tá bá, tá bá wà níbẹ̀ ẹni ẹ máa lọ gba oúnjẹ títí èmi lè pín oúnjẹ mi. Nítorí pé èmi náà mo like oúnjẹ mi dẹ́lẹ̀. Oúnjẹ, oúnjẹ, oúnjẹ tí ọ̀, kò tí ẹ kì í tó mi rárá. Oúnjẹ ò kí ń tó mi rárá so mi lè máa pín oúnjẹ mi fún ẹnìkan.

Ìmọ̀, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ, ni mo fẹ́ kọ nínú iṣẹ́ mi. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ ni bá bi àṣe máa ń tẹ kọ̀ǹpútà. Ẹ̀hẹn! Bí a ṣe máa ń tẹ kọ̀ǹpútà ni mo fẹ́ kọ nítorí pé ó jẹ́ ǹkan pàtàkì nínú iṣẹ́ mi. So, mo ní di lá-lá-lá-lá láti máa document àwọn nǹkan, mébi àwọn nǹkan ìkọ́ta ta, ìkọ́ta rà sórí Excel. Mo dẹ̀gbọ́ pé Excel dára gan fún documentation. So mo-- ìkọ́, ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ ni ká máa tí a bá ń tẹ kọ̀ǹpútà, ká máa tẹ kọ̀ǹpútà. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ ni mo fẹ́ máa tẹ, mo fẹ́ máa, mo fẹ́ kọ láti máa tẹ kọ̀ǹpútà.

Ìgbà mélòó ni mo máa ń fọwọ́ lójoojúmọ́? Ah! Mo lè sọ pé tí mo bá máa ṣẹ́ rí, tí mo bá máa ṣẹ́ rí, mo lè sọ pé bí ẹ́ẹ̀mẹrin nítorí pé mo máa ń jẹun lẹ́ẹ̀mẹta lọ́jọ́, ní ọjọ́ kan. So màá fọwọ́ mi ní ẹ́ẹ̀mẹta yẹn kí n tó máa, kí n tó ṣe nǹkan ná, màá dé fọwọ́ mi kí n tó lọ sùn. Màá, màá, màá fọwọ́ mi, màá fọnu mi. So màá ṣe sọ pé ẹ̀ẹ́mẹrin ni mo máa ń fọnu mi, ni mo máa ń fọwọ́ mi lójoojúmọ́. So that nítorí pé ìmọ́tótó ni ló lè ṣẹgun aàrùn gbogbo. Mo máa ń fọwọ́ mi lẹ́ẹ̀mẹta, lẹ́ẹ̀mẹta tí mo bá fẹ́ jẹun àti lẹ́ẹ̀mẹ lẹ́ẹ̀kan tí mo bá fẹ́ sùn. So lẹ́ẹ̀mẹrin ni mo máa ń, lẹ́ẹ̀mẹrin ni mo máa ń fọwọ́ lójoojúmọ́.

Kíni mo máa ń gbọ́ nígbà tí mo máa ń múra nínú ọkọ̀, mo máa ń, mo ní headphones, mo máa ń gbọ́ orin, mo máa ń, mo ní headphones mi kí n, mi, mi, mi kì í fẹ́ máa wò bí ẹnì tí kò ní nǹkan ṣe, mo máa fi headphones ṣe tí mo máa tẹ́ fóònù mi, mádìí máa gbọ́ orin, máa gba, gbọ́ orin. Máa ma mabíi tí, tí, ibi, ehm, ibi tí mò ń lọ, ibi tí bọ́ọ̀sì, ibi tí ọkọ̀ ń lọ ó jìnnà, màá gbé fóònù mi jáde, màá wo fíìmù, màá gbọ́, màá gbọ́, màá lọ sórí TikTok máa ma wo fídíò nǹkan tí mo máa ń gbọ́ nínú ọkọ̀ nìyẹn.

Ṣé mo máa rán tí alá mì? Lẹ́ẹ̀ kọ̀kan ni mo máa rán tí alá mì ti lẹ́ẹ̀ kọ̀kan ni mo máa rán tí alámì. Lẹ́ẹ̀ kọ̀kan ni, ìgbàkígbà, ìgbà míi wà tí mi ò ní rán tí, but ìgbà mí wà tí màá rán tí, but kò ní ṣe immediately tí mo bá jí ò. Nibí irú nǹkan bí i tí aago, bo ya bí aago mẹ́wàá tí kọjá, bí i aago mẹ́wàá láàárọ̀, aago mẹ́wàá láárọ̀ tí kọjá, màá máa rán tí àwọn alá mì. Mi i kì í rán tí, but mi kì í rán tí wọn lẹ́, mi kì í rán tí wọn ní ìgbàkígbà o. Kò kì í ṣe gbogbo ìgbà ni mo máa rán tí alámì, but mo máa rán tí wọn lẹ́ẹ̀ kọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún bí fún ìgbà ọdún, bí fún ìgbà ẹ̀mí bẹ̀rẹ̀ ọdún, ẹhẹm, fún ìgbà bí leave wọn tàbí tí nǹkan bá ṣe wọ́n, màá fún wọn ní owó àfikún. Àwọn nǹkan wọ́n kìí ṣe bẹ́ẹ̀ ọ̀, but mi, mo like máa ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn òṣìṣẹ́ jẹ́ àwọn èèyàn tó wà important níbi iṣẹ́. So I need that máa tọ́jú wọn dáadáa, so mo máa ń fún wọn ní owó àfikún. Anytime tó bá ti, tí nǹkan bá ti ṣẹlẹ̀ bí i bí a ní ọdún, nítorí pé a máa ń ní ọdún níbi ìbàdá dáadáa, màá fún wọn ní owó àfikún bí gift. Màá fún wọn, màá fún wọn sórí salary wọn, màá fun wọ́n fún gift.

Ah! Eleyi magùn gan. Báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi? Mo máa ń tọ́jú ara mi dada, mo máa ń wẹ̀ long time, mo máa ń fọnu, mo máa ń pa ara, mo máa ń wọṣọ gidi. So mo máa ń tọ́jú ara mi dada, mo máa ń jẹun gidi, mo máa ń gé irun mi, mo máa ń kòǹbu irun mi, mo máa ń fọ ẹsẹ̀ mi, mo máa ń lọ sí pẹ́dííkìọ̀ mo máa fọ ẹsẹ̀ mi, mo máa fọ ọwọ́ mi, mo máa fọ irùn mi. Mo t-- mo t-- mo tì máa ń fọ etí mi. Mo máa ń tọ́jú ara mi dada, mo máa ń tọ́jú ara mi dada. Mi kì í jẹ́ kí ìdọ̀tí wà lára mi. Mo dẹ̀ wá ń wọṣọ gidi, mo máa ń wọṣọ tó, tó neat. Mo máa ń wọṣọ tí kò ní ìdọ̀tí sára. Mo dẹ̀ kí, mi kì í lọ síbi, ibi tí kò ní, ibi, ibi tí ìdọ̀tí wà. Mi kì í lọ síbẹ̀ rárá. Mi ti e fẹ́ máa lọ síbẹ̀. Mo máa ń tọ́jú ara mi dada.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó kùn? Mi ò kí ń jẹ oúnjẹ tó kù rara. Mi ò láìkí máa jẹ àwọn oúnjẹ tó sẹ́kùn rara. Mi, mi, mi, mi làìkí máa jẹ wọ́n nítorí pé oh, ẹni tó ti jẹ oúnjẹ yẹn tẹ́lẹ̀, ó máa ti yọ gbogbo àǹfààní ẹ̀ kúrò. So mi, mi ò máa, mi lè máa jẹ àjẹṣẹ́kù tí ẹnìkan. Mi ò láìkí rárá. Ó ti ẹ̀ jẹ́, ó ti ẹ̀ jẹ́ ẹ̀kọ tó máa ń gbé, tó ti ẹ máa ṣèkọ fún ẹni kan. Mi ò láìkí rárá.

Ibo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi, kọ́kọ́rọ́ mi sí. Kọ́kọ́rọ́ mi, mi, mi ní kọ́kọ́rọ́ ilé wa má ń, ó má ń wà nínú ilé. Kọ́kọ́rọ́ ilé wa ó máa ń wà nínú ilé but tí ẹni bá, kí ẹni bá, bá kẹ́hìn jáde láti inú ilé, ẹni yẹn máa gbé kọ́kọ́rọ́ ẹ dání. Ẹ máa gbé, a, a ní separate, separate key kọ́kọ́rọ́ ta ní ẹyọ̀kan ni àbí okay kọ́kọ́rọ́ ta ní méjì ni. Ẹyọ̀kan wà lọ́wọ́ bàbá mi every, every time then ìkejì wà lọ ní ilé. Any, anybody tó bá kẹ́hìn jáde ló máa ń gbé kọ́kọ́rọ́ ẹ́ yẹn. So mo máa ń fi, a máa ń fi kọ́kọ́rọ́ wa sí, sí inú, inú ilé wa. A kì ń gbé, a kì í pín ṣára wa. A kì ń gbé anytime.

Bẹ́ẹ̀ni, ẹ bẹ̀rẹ̀ pé ṣe mo máa ń pa àwọn fáìlì mi pamọ́? Bẹ́ẹ̀ni, àwọn fáìlì mi ó jẹ́ ǹkan pàtàkì, nítorí pé mi ì lè, mi ì lè duplicate wọn. So máa ní láti fi pamọ́ dáadáa. Mo ti ẹ ní safe tí, tí mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí, so that kò ní sọnù tàbí nǹkan kò ní ṣe, tàbí ẹnìkan ò ní jìí. Bẹ́ẹ̀ ni, só bẹ́ẹ̀ ni màá ń fi fáìlì mi pamọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ẹ bere pé ṣe mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Tani ò kí ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ko máa bere question oṣí. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, mo dè máa ń kọ̀-- báwo ni èèyàn ṣe máa kọ̀wé lórí, lórí system àbí lórí computer? A máa, ọkọ máa type, ọkọ máa type ìwé yẹn. Ṣé mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Ọwọ́, ọwọ́ ọ̀tún mi nítorí pé mi ò kí ń lo ọwọ́ ọ̀sẹ̀. Ǹkejì mi ó máa ń lo ọwọ́ ìs-- ọwọ́ ọ̀si, but èmi mo máa ń lo ọwọ́ ọ̀tún láti máa kọ̀wé. Handwriting mi ò dá bẹ́yẹn but at least mo máa ń kọ́, mo, mo, mo mọ láti, mo mọ bí a ṣe spell, ṣé mo máa ń kọ̀wé dáadáa?

Báwo ni mo máa ń jí ní òwúrò? Báwo ni mo máa ń jí ní òwúrò? Mo máa ń lo alarm tàbí mama mi àti bàbá mi, àbí bàbá mi máa gbe-- máa jí mi láàárọ̀. But most of the time, mo máa ń lo alarm láti jí. So, láàárọ̀ kùtùkùtù, màá set alarm mi, àbí alẹ́, lálẹ́, màá set alarm mi fún àárọ̀. Ó depend lórí nǹkan tí mo fẹ́ ṣe láàárọ̀ yẹn. Mébìí tó bá jẹ́ nǹkan tí mo máa jí fún early, màá set alarm mi fún early. Tó bá jẹ́ nǹkan tí mo lè jí ní anytime, màá set alarm mi fún mébìí kí n su díẹ̀. So, àbí tàbí màá sọ fún àwọn òbí mi kó jí mi kó tó di, hmm, ìgbà tí mo fẹ́ jí.

Ẹ beẹ̀rẹ̀ pé nígbà wo ni mo kẹ́yin kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ó ti pẹ́ o, nítorí pé ìbí- ìbíbai ni jẹ́ ìbíbai tí a máa ń ṣe ǹkan regularly à kí ń change ọwọ́ wa every day. So ó ti pẹ́ bí ọdún kan, bí ọdún kan sẹ́yìn, bí ọdún kan sẹ́yìn tí kò bá ju bẹ́ẹ̀ lọ, tí kò bá ju bẹ́ẹ̀ lọ, ẹhn. Bí ọdún kan sẹ́yìn ni mo ti kọ́ ǹkan tuntun sẹ́yìn ní, ní ibi iṣẹ́ mi. Eni- ẹniyẹn- ẹniyẹn tí, ẹni to ti ẹ kó mi jẹ́ ènìyàn tí, tí kò ṣiṣẹ́ pẹ̀lú wa. So ó kan wa, wá bá wa, ó dẹ̀ wá kọ́ wa ní ǹkan tuntun ní ibi iṣẹ́.

Ẹ̀ bre gbé àwọn wo ni mo fẹ́ràn jù? Ah, àwọn òbí mi àti àwọn ará mi ni mo fẹ́ràn jù àti àwọn ọ̀rẹ́ mi ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àwọn-- mo, mo ti ẹni gẹ́gẹ́ gẹ́gẹ́ tí mo fẹ́ràn jù, orúkọ ẹni Precious but connection wá pẹ̀lú wa mọ́ nítorí pé a ti separate láti-- a ti separate kò kì í ṣe pé a break up o but, ohen, ó lọ s-- ó lọ gbé ní ibi, ibi tó jìn ní, so lórí phone a máa ń sọ̀rọ̀ but kò kì í ṣe, kò kì í jẹ́ bẹ́ẹ̀. So àwọn wo ni mo fẹ́ràn jù? Àwọn family mi, àwọn ẹbí mi, àwọn ará mi ni mo fẹ́ràn jù lọ most àti pastor mi.

Mo fẹ́ràn láti máa lọ sí I-ibí wo ni mo fẹ́ràn jù láti lọ? Mo fẹ́ràn láti lọ sí, lọ sí, ẹm, lọ sí ilé ìwé mi. Ilé ìwé mi ni mo fẹ́ràn lá-lá-láti lọ sí nítorí pé àwọn ọ̀rẹ́ mi wà ní ilé ìwé. So mo máa ń lọ sí Mo fẹ́ràn láti lọ síbẹ̀ lá-láti máa kọ nnkan àti láti máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìwé jùlọ. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìwé jù.

Eré ìdárayá ni mo fé wo ni mo fẹ́ràn jù? A! Mo fẹ́ràn football. Ǹkó tí wọ́n máa ń pè ní football mo fẹ́ràn ẹ̀ dáadáa. Nínú àwọn eré ìdárayá, mo lè fẹ́ràn basketball. Àwọn eré tí a máa ń sáré náà mo fẹ́ràn nítorí pé a máa ma sweat, a máa ma làágùn. So àwọn fat tó wà nínú ara wa máa ma jáde, so mo máa ń fẹ́ràn rẹ̀ dáadáa. Mo máa ń fẹ́ràn àwọn football, basketball, hockey. Ehen. Mo fẹ́ràn ohun tí mo máa gbá bọ́ọ̀lù. Ehen.

Ṣé mo máa ń wọ ìborùn? Rárá mi kì í jẹ́ obìnrin, mi jẹ́ obìnrin sóò. Ọkùnrin ni mí, mi kì í wọ ìborùn. Ìkọ́ tó súnmọ́ ìborùn ni mo máa ń wọ bí i fìlà ẹhẹn, bí i face cap ni mo máa ń wọ, mi kì í wọ ìborùn. Ìborùn ni ló jẹ́ scarf fún àwọn obìnrin, èmi mi kì í wọ ìborùn rárá.

Oko ti tèmi mi ni, but àwọn baba mi ni oko, mo máa ń lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Baba mi ló ni oko, mi ni èmi. Ók e beere pé ṣe mo ní oko. Mi ní oko rárá. Mi ní oko, oko tí mo máa ń lọ ní ó jẹ́ ti bàbá mi. Mi ní oko but oko ti bàbá mi àti ti ìyá mi ni mo máa ń lọ. Mi ti ní oko but máṣíìnì, máṣíìnì wa ile tí máa fi dá oko ti tèmi. Mo rí pé kò ní ṣe full time job mi o. But ka máa lọ ná, ka máa lọ ná, eh.

Àwọn email lai àìwúlò lórí fóònù mi ó máa ń store sórí fóònù mi but mi kìn like e. Àwọn email tí, tí mi ní, mi ní mọ iṣẹ́ wọn, tí wọ, wọ, wọ́n kàn wá bẹ́ fún useless purpose ni mi, mi kì í like wọn, ṣó mi kì í, nígbà tí wọ́n ti send e, mà á delete straight. Mi kì í fẹ́ gbà, but ó máa ń store sórí fóònù, fóònù mi. So mi kìn gba àwọn email àìwúlò, mi kì í gba wọn rara nítorí pé kọ, kọ kàn máa máa, ó kàn máa máa gba, gba, gba ayé, ó kàn máa máa gba ayé lórí fóònù mi. Wọ́n ò ní jẹ́ ki nkan tó, tó ní impact sí fóònù mi so mi kì í gba email tó, email, email tí kò ní, tí kò ní ìwúlò kankan mi kì í gba.

Nígbà wo ni mo kẹ́yìn sunkún? Nígbà tí, nígbà tí bàbá màmá mi kú kẹ́yìn, mo sunkún bí, bí ọdún mẹ́-- ọdún mẹ́rin, ọdún, ọdún kan sẹ́yìn, ọdún kan sẹ́yìn mo sunkún gbẹ́yìn. Nígbà tí bàbá màmá mi kú, mo sunkún gbẹ́yìn. Èmi tí, okay, èmi, èmi ni nígbà tí girlfriend mi jáde, àmí nígbà tí ó, ó, ó kú kúrò, so mi ní lè rí mọ́, mi ní lè ṣe nǹkan pẹ̀lú wọn, pẹ̀lú wọn. So ìbẹ̀rù bí oṣù, oṣù márùn-ún kẹ́yìn mo sunkún. Bí oṣù márùn-ún kẹ́yìn mo sunkún nígbà tí, tí ìyàwó mi kó lọ síbi kan. Mi dẹ̀ lè rí mọ́ títí di, títí di anytime tí a mi dẹ̀ ri mọ́.

Kí ni ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí? Nígbà tí mo, nígbà tí mo jábọ̀ sínú gọ́tà, sínú kòtò, mo rántí dáadáa nítorí pé níjọ́ yẹn mo sáré ni. Mi dẹ̀, mi dẹ̀ wípé kòtò, mo mọ̀ wípé kòtò wa, kòtò wa ń bẹ o but mi, mi fẹ́ra síi nítorí pé a ń ṣerí pa lọ́jọ́ yẹn. À, ọjọ́ yẹn mi, mi ti lè gbàgbé láíláí nítorí pé mo jábọ̀ sínú kòtò. Màmá mi nà mí, ó dẹ̀, ó dẹ̀ fọ ara mi dáadáa.

Ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Rárá, mi n mọ, mi n mọ ìtumọ̀ orúkọ mi. Mi n mọ̀ rárá. Ajégúnlẹ̀ mi n mọ̀. Surname mi nìyẹn o- orúkọ mi jẹ́ English name, so surname ni mo, ni mo refer sì nísìń, Ajégúnlẹ̀, so mi, mi n mọ ìtumọ̀ rẹ̀. Àwọn mi, mi ti ẹ ti beèrè lọ́wọ́ àwọn òbí mi pé ìtumọ̀ orúkọ mi, mi ti ẹ ti bèrè lọ́wọ́ wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa nítorí pé àwọn kan wọn máa ń dùpe iyàn nígbà tí wọ́n máa ń kọ àwọn àdéhùn, wọ́n máa máa fi ilé tó da sókè, wọ́n máa, wọ́n máa ń fi ilé tí kò da san-an rin tí ibi kí, ibi tí ẹnìkan ò ní rí tí kò bá ka dáadáa. So mo máa ń ka àdéhùn dáadáa so that èmi ni ó máa, èmi ni máa lọ sí, èmi máa sáré káàkiri nígbà tí mo fẹ́ tu ìkọ́ṣẹ́. Ẹ̀hẹn, mo máa ń ka àdé, àdéhùn mi dáadáa, mo máa ń ka àdéhùn dáadáa. Èmi kì í fẹ́ gba nonsense nígbà tí mo máa ń ṣe àdéhùn.

Ṣé owó tí wón ń gbà dára tó rárá àti rárá. Owó mi kò tiẹ tó nǹkan tí ìkejì mi, ìkejì mi ń gbà fún iṣẹ́, iṣẹ́ same iṣẹ́ mi. Iṣẹ́ kò tẹ, kò tẹ tó ti ìkejì mi. Mo tiẹ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀gá mi kó increase ẹ but ó ń pariwo káàkiri ni, so mi tẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ mọ. Iṣẹ́ tí mò ń ṣe o kọjá owó tó ń fún mi lọ. Mi dé like rárá, mi dé like rárá so owó tí mò ń gbà kò tiẹ dára rárá, kò dára rárá. Mo dé like kí n change ibi iṣẹ́ but situation wà, nǹkan wà so mo nílò láti faradi.

Irú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ nígbà tí àwọn cloud wà, wà lábẹ́ sun, tí everywhere bá wáa cool, ẹnhẹn ojú ọjọ́ ìyẹni ni mo fẹ́ràn jùlọ. Nítorí pé orun ò ní páwá àti ojo ò ní ná wá. So mo like ìgbà tí everywhere cool, tí àwọn, tí atẹ́gùn fẹ́, tí orun, oru o mu wà, tí òrò wà, tí cloud ti cover orun.

Rárá mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé, mi ti ẹ́ tí gbọ́ àwòrán ere li ilé rì. Maybe máa lọ, máa lọ bẹ̀erẹ̀ lọ́wọ́ àwọn òbí mi, but mi ti gbọ́ ri so, mi mọ bí a tí ń ka àwòrán ilé ní, ní, ní ilé ìwé náà. Wọ́n ti i kọ́ wa bí a ṣe ń ka àwòrán ilé, but mo ti gbọ́ ṣá, àwọn ẹ̀gbọ́n mi wọ́n mọ̀, but mi tí mọ̀, mi tiẹ́ tí gbọ́ dáadáa. Mo kò máa ń gbọ́, endìng ni, mi tíi gbọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni mo ti lé, ṣe ẹ bèrè pé ṣe mo ti lé ẹnìkan kúrò ní isẹ́ mi, isẹ́ mi rí, iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni. Ehn tí, tí o bá ń ṣiṣẹ́, wà á rí àwọn èèyàn tí wọ́n bá, wọ́n wà honest, wà á dẹ́ rí àwọn èèyàn tó máa ń jalè gan. So ojó kan mo ká èyàn kan, mo ká èyàn kan mó. So mo wá, mo wáa warn ẹ. Ọjọ́, ọjọ́ mìíràn mo máa ka again. Mo máa sọ fún pé kó má lọlé, mo lé, mo tì sọ pé kó má wá síbi iṣẹ́ mọ. So bẹ́ẹ̀ni mo ti lé ẹnìkan kúrò ní isẹ́ rí.

Mo ma, ẹ gbèrò pé ìgbàlódé ló ni mo ma ń fọ eyín lójúmọ́. Mo ma ń fọ eyín mi lẹ́ẹ̀meji lójúmọ́. Àárọ̀ tí màá fẹ́ jáde, màá fọ eyín mi, tí màá fẹ́ wẹ̀, màá fọ eyín mi, tí mo bá fẹ́ sùn náà, màá fọ eyín mi, eyín mi dáadáa, màá fọ eyín mi dáadáa. So mo ma ń fọ eyín mi lójojúmọ́ lẹ́ẹ̀meji, lẹ́ẹ̀meji nítorí pé ìmọ́tótó ló lè, ìmọ́tótó, ìmọ́tótó ló lè ṣẹ́gun arugbóǹgbò, nihen. So mo ma fọ eyín mi lẹ́ẹ̀meji lójojúmọ́

Ṣẹ̀ bẹ́rẹ́ pé ṣé mo máa ń dé ní àkókò bẹ́ẹ̀ni, àkọ-àkókò bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Mi tí miss, mi tí miss mi tí ń miss àkókò rí níbi iṣẹ́, mo máa ń lọ early as early as i can mo máa lọ sí ibi iṣẹ́ mi. Mi kì í pẹ́ dé ibi iṣẹ́ rárá, mo máa ń dé ní àkókò dáadáa everyday nítorí pé mo jẹ́ ẹni tí mo ní self esteem. Mi ò dẹ lè jẹ́ kí ẹni ẹni kan wá, wá, máa wá pariwo lé mi lórí tí ó máa ń dé ní àkókò bẹ́ẹ̀ni.

Ṣẹ̀ bèrè pé ṣé mo fẹ́ràn jiyàn rárá, rárá àti rárá. Mi fẹ́ràn, mi fẹ́ràn kí máa jiyàn pẹ̀lú ẹ̀yàn, pẹ̀lú ẹnìkan. Mi fẹ́ràn kí máa jiyàn, nítorí pé ó kàn máa ma-- máa kàn máa ma-- anytime tí mo máa jiyàn, máà máa máa pa irun mi de like rárá. So mi fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú anybody. Mi ò dẹ̀ fẹ́ràn láti máa jiyàn. Bẹ́ẹ̀ ni, mi fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú anybody. Nítorí pé kò tíẹ́, ó kàn máa ma waste, ó kàn máa ma waste agogo mi, ó kàn máa ma waste time mi tí mo máa ma jiyàn pẹ̀lú anybody. So mi fẹ́ràn láti máa jiyàn pẹ̀lú anybody.

Bẹ́ẹ̀ni, ẹ̀beere pé ṣé mo máa ń lọ sí ilé ìjọsìn. Bẹ́ẹ̀ni, mo jẹ́, mo jẹ́ Christian, so mo máa n lọ sí ilé ìjọsìn. Ni weekdays àti ọjọ́ Sunday náà, mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Nítorí pé mo jẹ́ àwọn akọrin, mo jẹ́ ọ̀kan nínú àwọn akọrin. So mo máa n lọ sí ilé ìjọsìn dáadáa. Mo dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run, mo dẹ̀ nífẹ̀ẹ́ Jésù Krístì. Mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa.

Nígbà wo ni mo kẹ́yin rìn-àjò fún isẹ́? Ni oṣù bí i oṣù mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yin losi, si rìn-àjò sẹ́yìn. Bí oṣù mẹ́ta ni mo kẹ́yìn lo si irìn àjò, nítorí pé ọ̀gá mi sọ pé kí n lọ gba ńkan, wa lọ lọ́wọ́ ẹnikan, so, o fún mi lówó transport mo dé lọ síbẹ̀. O de ó dé, ó gba, o gba time kí n tó dé padà. So bí oṣù mẹ́ta kẹ́yìn ni mo lọ sí, ni mo rìnrìn àjò fún isẹ́.

Bẹ́ẹ̀ni, mí ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀, mi jẹ́ scientist to. So mo, bẹ́ẹ̀ni mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ̀wọ̀, mo gbàgbọ́ nínú wọn. Mo gbàgbọ́ nínú ìsìn ìjọsìn, mo gbàgbọ́ nínú Jésù, mo gbàgbọ́ nínú gbogbo wọn.

Ṣé eyín máa ń fọ́n mi? Mi lè sọ pé eyín máa ń fọ́n mi bẹ́ẹ̀. But eyín máa ń fọ́n mi o, but kò kín ṣe maybe lẹ́ẹ̀kan lọ́dún nítorí pé, ehm, m-m-maybe tí mo bá ti jẹ, tí mo bá ti jẹ ṣúgà tó pọ̀ ni eyín máa ma fọ́n mi. Tabí mo gé, mo gé nǹkan tí tí kò le, tí tí eyín ò lè gé, mo mú, eyín máa ma fọ́n mi gidi gan. Mi de like rárá so emi, eyín máa ń fọ́n mi yes. Eyín, so màá, màá sọ pé bẹ́ẹ̀ ni eyín máa ń fọ́n mi. Eyín máa ń fọ́n mi.

Ẹ̀ bèèrè pé ṣe mo máa ń pa owó pamọ́, bẹ́ẹ̀ni mo máa ń pa owó mi pamọ́. Mo máa ń, ẹ́, owó tí mo bá gbà, mo máa ń yọ díẹ̀ fún tithe mi, díẹ̀ fún savings mi, ṣó mo máa ń fi owó pamọ́ dáadáa. Mo tiẹ̀ máa ń, mo máa ń tọ́jú owó dáadáa tí kí tí àwọn òbí mi máa, máa sọ pé, máa sọ pé wọ̀n lówó, màá, màá kọ́ gbé owó ẹ́ jáde, màá lọ fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ṣó bẹ́ẹ̀ ni mo máa ń fi owó pamọ́.

Ẹ̀ bẹere pé ṣé mo fẹ́ràn yíyá àwòrán? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí máa ya ìkan anybody, mo ti fẹ́ràn lára ti máa ya èèyàn. Mo fẹ́ràn láti máa but mi ò tíì wá perfect o but mo máa, mo máa ṣa try best mi. Mo máa ya cartoon, mo máa ya bèbí, mo máa ya different things. Mo fẹ́ràn láti ya àwòrán torí pé ọwọ́ mi máa ń wà less busy so mo máa ń try láti jẹ́ kí ọwọ́ mi máa sí ṣẹ́. Mo máa ń ya àwòrán dáadáa, mo máa ń ya.

Rárá, ẹ sọ pé ẹ bẹere pé se mo máa mú coffee níbi iṣẹ́. Rárá, mi kì í mú coffee níbi iṣẹ́ nítorí pé mi need coffee níbi iṣẹ́. Mi, mi lè sùn nítorí pé a kì í ṣiṣẹ́ lálẹ́, a máa ṣiṣẹ́ lọ́sàn-án. Idí niyẹ́n ti ma-- àmi ṣe need coffee. Tí mo bá fẹ́ mú coffee, ó lè jẹ́ tí mo bá fẹ́ ṣiṣẹ́ lálẹ́, tí bá fẹ́ ṣiṣẹ́ pé mo máa sùn. Ẹ̀hẹ̀n, bẹ́ẹ̀ ni, ìyẹn ni màá fi mú coffee. But mi kì í mú coffee níbi iṣẹ́ nítorí pé ibi iṣẹ́ jẹ́ àárọ̀, àárọ̀ títí di ọ̀sán. Mi dẹ̀ kì í sùn láàárọ̀ títí di ọ̀sán.

Rárá mi tí, ẹ sọ pé ṣé mo ti gún ọkọ̀ orí omi rí, mi tí gún ọkọ̀ orí omi rí. Ọkọ̀ orí omi jẹ́ nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní boat àbí ship. Rárá mi tí gún rí. Mo like kí, mo nífẹ̀ẹ́ kí, kí n gún but mi tí gún rí nítorí pé mi tí ń lọ sí ọ̀nà jíjì rí tàbí mi tí lọ sí outing tó jẹ́ mọ ọkọ̀ orí omi, so mi tí gún ọkọ̀ ojú orí omi rí.

Ó sọ pé, ṣé o rọrùn fún mi láti darí àwọn, àwọn ènìyàn jí? Kò rọrùn fún mi rárá àti rárá. Mo sọ bẹ́ẹ̀ nítorí pé ó máa ń dùn mí tí ènìyàn ba ṣe nǹkan búburú sí mi. Ó máa ń dùn mí ṣóó kí n tó, mo lè dáríji ẹni yẹn but kí n tó gbàgbé, ah! Mo máa, mo máa pẹ́ ò kín tó because mi ò lè gbàgbé kíni yén èmi ní, ní darapọ̀ mọ́ ẹni ẹ̀ mọ́. Kò kín rọrùn kí n jí, dáríji ẹnìkan, kò kín rọrùn rárá but nítorí pé bíbélì sọ pé kí n ka dáríji àwọn ènìyàn wa, so bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo fi ń dáríji ẹnikẹ́ni tó bá, ẹni tó kẹ́ni tó bá ṣe, ṣe aburú sí mi but ó kò rọrùn rárá kí n dáríji ẹni, ẹnikan.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèerè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Igbà kigba tí mo bá, tí mo bá lọ síbi kan tí n ba mọ ọ̀nà tí mo ń lọ, màá béèrè. Nítorí pé mi ò gbọdọ̀, mi ò gbọdọ̀ sọnù. So, mo need láti bèerè lọ́wọ́ àwọn èeyan ní pé direction wo ni máa lọ, direction wo ni mo ti bèerè. Ṣé ẹ ti sọ pé ṣé, ṣé mo máa ń bèrrè ọ̀nà lọ́wọ́ àwọn èniyan dáadáa? Mo máa ń, mo máa ń bèerè ọ̀nà torí pé mi lè, mi lè, mi ò fẹ́ sọnù. Idi ní yẹ tí mo fi, tí mo ṣe máa ń bèerè ọ̀nà lọ́wọ́ ẹni, lọ́wọ́ ẹni tó wà n bẹ̀.

Mo kọ́, mo fẹ́ràn, ẹ sọ pé ṣé mo fẹ́ràn coffee àti-- tàbí tea? Ah, mo like tea gan. Mi dẹ̀ kí ń mu coffee, so mo fẹ́ràn tea jù coffee lọ. Mo fẹ́ràn tea gan, especially eléyi ta fi milo àti milk ṣe. Nítorí pé a ní milo, a ní chocolate beverage, so a máa ń mix ẹ̀ papọ̀, so ó jẹ́ tea. Mo fẹ́ràn tea jù coffee lọ, dáadáa mo fẹ́ràn tea. Mi, mi ti mu coffee rí, but mo gbọ́ pé ó, ó kòkoro gan, so mi kì í mu. Mi tẹ̀ẹ́ ti mu coffee rí, but answer mi wípé mo fẹ́ràn coffee jù tea lọ.

Ìbáṣepọ̀, ẹ sọ pé báwo ni ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi? Ìbáṣepọ̀ wa ò, kò rí lè wà pa. Nítorí pé wọ́n kì í wá sí mi lè, wọ́n kì í wá sí ibi iṣẹ́, like, àwọn gangan wọ́n kì í wá sí ibi iṣẹ́. Wọ́n ma fi èmi, wọ́n ma fi mi in charge, wọ́n ma fi èmi in charge, wọ́n ma fi mi sí in charge lórí gbogbo kíni. So mi, mi kì í bá wọn sọ̀rọ̀ bẹ́yẹ̀n. But tí n bá sọ pé relationship wa, ìbáṣepọ̀ wa, màá sọ pé bí ọ̀gá sí, ọ̀gá sí ọmọṣẹ́ ni ìbáṣepọ̀ wa. Kò rẹ, kò rẹpọ bẹ́yẹ̀n, kò rẹ.

Àwọn, ẹ sọ pé àwọn app wo ni mo máa ń lò jù? Ah, ni sinsin ni mo ṣẹ̀ṣẹ̀ check data usage mi. Mi ò tìẹ̀ mọ̀ pé ẹyin náà ẹ máa bèrè lọ́wọ́ mi. Dá, mo, mo discover pé, ehm, TikTok ni mo máa ń lò dáadáa. TikTok mo dẹ ti lò data gan lórí TikTok nítorí pé videos ẹ. So TikTok ni màá fi ṣe answer mi. Àwọn, ẹ sọ pé àwọn app wo ni mo máa ń lò jù? TikTok, Whats-- àti WhatsApp àti Telegram ni mo máa ń lò jù. TikTok, WhatsApp àti Telegram ni mo máa ń lò jù lórí phone mi. TikTok, WhatsApp àti Telegram. Ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń ṣí. Àti ẹhen, Free Fire ná. Free Fire jẹ́ app but, but game ni, but ó jẹ́ app ṣá. Free Fire lórí phone mi há, máa ń gba dáadáa. So àwọn app ni tí mo, tí mo máa ń lò jùlọ lórí phone mi ni ẹ.

Àkókò mi, ẹ sọ, ẹ bẹ̀ree pé àkókò mélòó ni mo máa ń lọ sùn? Bí i ikọ́n bí i aago méje alẹ́ ni mo máa ń lọ sùn, mi kì í pẹ́ kí n tó sùn. Nítorí pé mo fẹ́ jí láàárọ̀ kùtùkùtù, so mo máa gbọ́dọ̀ sùn lálẹ́. Àkókò, ẹ sọ pé àkókò mélòó ni mo máa ń lọ sùn? Aago méje alẹ́ ni, aago méje alẹ́ ni mo máa ń lọ sùn.

Mi understand question tẹ bẹ̀rẹ̀ nísìnyí dáadáa. Ẹ bẹ̀rẹ̀ pé ṣe o máa ń, ṣe o máa ń rọrùn nígbà tí mo bá ń sùn? But the way tí mo bá understand question ni mo máa explain ẹ̀. Sé o máa ń rọrùn nígbà tí mo bá ń sùn? Mo máa ń rọrùn nígbà tí mo bá ń sùn nítorí pé mo ní bed tó fẹ́lẹ́ gan. So mo máa ń sùn dáadáa. Mi dẹ̀ ní mos-- a dẹ̀ ní ẹ̀fọ̀n, àlẹ̀fọ̀n nínú ilé wa so o máa ń rọrùn tí bá sùn. Máa ń rọrùn dáadáa nítorí pé tí n báa ti jẹun ní ago méje, ago-- tín báa ti jẹun tán, máa mú omi, màá ṣọ́nra, màá wẹ̀, màá dé lọ sùn. Ó di àárọ̀ kùtùkùtù.

Mo ga height gíga mi, màá sọ pé mẹ́fà sí méje, six seven. Mo ga gan, mo, mo ga ṣóò, màá sọ pé mẹ́fà, mẹ́fà sí méje, six seven.

Oúnjẹ tó ní ata mo máa ń jẹ, but mi fẹ́, mi fẹ́ràn àwọn oúnjẹ tí, à, ó ta jù, mi fẹ́ràn wọ́n rárá. Èso pé ṣé mo fẹ́ràn oúnjẹ tó ní ata, mo máa ń jẹ oúnjẹ tó ní ata dáadáa, but mi fẹ́ràn àwọn oúnjẹ tó ti ta jù. But mo fẹ́ràn oúnjẹ tó ní ata bíi ẹwà sí rice tí wọ́n ma fi ata sórí, ẹ́hẹ́n mo máa ń jẹ, mo like. But kí ọbẹ̀ ẹ wa ta, mi like rárá. Mo máa ń jẹ ata ṣá.

Ẹ bèrè pé àjọ̀dún wọ̀n ni mo fẹ́ràn jù, màá sọ pé Kérésì. Ehen, àjọ̀dún Kérésì mo fẹ́ràn jù nínú gbogbo wọn nítorí pé a máa ń fún èèyàn ní nǹkan, a lè máa ń gba nǹkan ní ọjọ́ Kérésì. Gbogbo a dẹ máa celebrate ìbí, ìbí olùgbàlà wa Jesu Kristi. Àjọ̀dún Kérésì ni mo fẹ́ràn jù nínú gbogbo àjọ̀dún tó wà ní ọdún kan. Ehen, àjọ̀dún Kérésì ni mo fẹ́ràn jù nínú gbogbo wọn.

Ah, ah, ah mi, mi trust internet nítorínáà ẹ sọ, ẹ bèrè pé ṣé mo máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì rárá àti rárá, nítorí pé mi trust àwọn intan-- àwọn èèyàn tó ń ta nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Nítorí pé wọ́n lè, wọ́n lè ṣọ ǹkan fún yín, wọ́n lè ṣọ ìkan tí ẹ fẹ́ rà fún yín, but tí wọ́n bá gbe dé bá yìí, hey! Ó máa bàjẹ́ ni, nǹkan, nǹkan tí kò tiẹ̀ nì dá tí wàá máa sunkún. So, miì trust wọn rárá, so mi kì í ra nǹkan lọ́wọ́ wọn, lọ́wọ́, lọ́wọ́, lọ́wọ́ ìntanẹ́ẹ̀tì, mi kì í ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Mo prefer kí n lọ sí ọjà yẹn, kí n rí á, kí n rí i, kí n dẹ̀ gbé wá lé. Miì ráyè kí n máa lọ sí ìntanẹ́ẹ̀tì máa ra nǹkan.

Ẹ bẹrẹ pé ṣé mo mọ̀ bí a tí ń se oúnjẹ. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a tí ń se oúnjẹ. Mo mọ iná dáa dáadáa. Mo mọ iná dáa. Mo máa ń dáná fún ara mi, mo máa ń dáná fún àwọn ìdílé mi. Mo máa ń dáná ṣá, lọ́rùkọ mo máa ń dáná. Bẹ́ẹ̀ni, mo máa ń dáná. Mo máa ń dá, mo máa ń se ẹ̀wà, mo máa ń se rice, mo má, mo máa ń se ìrẹsì, mo máa ń se ọ̀gbọ̀nọ̀, mo máa ń se ẹ̀wà, mo máa ń se ẹ̀bà, mo máa ń se semo.

Nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán, ó máa ń vary. Ọ̀sán mi mo lè mú gààrí, ọjọ́ mi mo lè mú gààrí, ọjọ́ mi mo lè jẹ, mo lè jẹ isu àti ẹyin lọ́sàn. Ọjọ́ mi mo lè jẹ rice lọ́sàn. Ọjọ́ mi mo lè jẹ wa, ẹwà lọ́sàn. But kò kí nṣe nǹkan tí mo mọ̀ pé a máa máa ṣe everyday, a máa ń change ẹlẹ́ everyday ni. Ọjọ́ mi mo lè ṣe bẹ̀rẹ̀dì àti ẹyin mo máa ń jẹ lọ́sàn. Ẹ̀hẹ̀n.

Ẹ beere pé kín ni àwọn ohun èlò tó ṣe pàtàkì, tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi. Ilé tí mo máa sọ ni, iná. Ah! A need iná. I need-- a lè ṣe iṣẹ́ mi láìsí iná. A lè ṣe iṣẹ́ mi láìsí iná, so iná ni ǹkan tó jẹ́ pàtàkì. Lẹ́yìn iná ni, lẹ́yìn iná ni omi. Ah need omi dáadáa nínú, níbi iṣẹ́ mi nítorí farm la wà, fish farm. Eléja, àwọn erin, àwọn eléja la wà. So I need omi àti iná. A dè nídi kí, a lè nídi bí, ǹkan tó máa fi máa gbé oúnjẹ ẹja, bí wheelbarrow, ẹ̀hẹ̀, àwọn ohun èlò tí a need nìyẹn.

Ẹ bèrè pé, ẹ bèrè pé, wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí méjọ. Eh, mo máa ń lọ síbi iṣẹ́ ní ìkọ̀ bí i ago méje láàárọ̀. Màá dé padà dé ní ago mẹ́ta lọ́sàn Eh ehn. Màá padà wá lé sí ní ago mẹ́ta lọ́sàn, so bí okan, meji, méje, ẹta, ẹrin, àarun, ẹfa, ẹje. Bí i wákàtí méje, seven hours ni mo máa ń lọ níbi iṣẹ́

O beèrè pé ṣe mo fẹ́ràn wà ní oru? Báwo ni ẹ̀eyan ṣe máa fẹ́ràn tó bá wà nínú oru? Ah! Irú question wèrè wo lé leyí. Mi n lè fẹ́ràn láti wà nínú oru at all, nítorí pé màá ma lagun ni. Màá ma lagun, màá máa gbogbo abiyá mi, ó màá máa rún, o máa wet ni everything, mo máa lagun, aṣọ mi máa wet, gbogbo ẹ̀ máa kún máa feed easy, màá ori ma màá fo mi gbogbo, màá shi mi. Mi n tí e fẹ́ràn láti wà nínú oru rárá.

Ẹ beere pé báwo ni mo máa ń rí ìpèsè àwọn ohun èlò? Báwo ni? Either ọ̀gá mi, mo ní ọ̀gá ní ibi iṣẹ́ so ó máa ń pèsè gbogbo ẹ̀ tàbí tó bá wà tí ó bá jẹ́ ilé because I need farm náa nílé àwọn òbí mi náà máa ń ṣe fún ará wọn. So mi kì n ra anything. Ọ̀gá mi máa ń ra gbogbo ẹ po, ó máa fi ṣe àbí ó máa sanwó fún, wọ́n lè máa ṣe ẹ́.

Nígbà wo ni wọ́n máa ń ṣe ìmọ́tótó ilé mi? Lọ́jọ, lọ́jọ́ Ọjọ́bọ̀ la máa ń ṣe ìmọ̀tótó ilé wa, lọ́jọ́ Ọjọ́bọ̀ àti àbámẹ́ta, last Thursday and Friday. Last Thursday and Friday ni a máa ń ṣe ìmọ̀tótó ilé wa. Èmi, mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ọjọ́, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ Ọjọ́bọ̀

Ṣé mo máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Mi ò mọ question but nǹkan máa ń sọ pé mo máa ń ṣe ìdárayá dáadáa. Níbí nílé, ní school, níbi iṣẹ́ náà, ní ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe ìdárayá.

Mo máa ń lo nǹkan tí, tí mo bá fẹ́ lo nǹkan, mo máa ń ṣe àtúnlo nǹkan. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àtúnlo nǹkan tí kíní ọ̀ún tí bàjẹ́ mo dẹ̀ ti lo tẹ́lẹ̀, kò dẹ̀ tí bàjẹ́ máa lo again. Nítorí pé mi lè máa ra nǹkan mi, mi lè máa ra ìmiti nígbà tí mo ní ẹ̀yàn kan nílé bí, bí ṣíbí nísìń mo ti lò. Mo, mo ti lè, mo ti lè tún lò, mo ti lè tún, mo ti lè tún lo ṣíbí. So as, I don't have ṣíbí a lè máa ra baṣẹ́ lòó, so nǹkan yẹn náà. Mo máa ń ṣe àtúnlo nǹkan.

Ẹ pe, ẹ bère pé ìgbà mélòó ni ó ma, ni mo máa ń jẹ kí fóònù mi gbóná. Fóònù mi máa ń gbóná but kò kí ń tètè gbóná so máa sọ pé bí tí má tí má lo fóònù mi bí i sí two hours lo, tí mi drop e, o máa gbóná. Mí tí wu two hours ni fóònù mi máa gbóná tí wọ́n máa tẹ́, tí máa tí mo bá, tí mo bá fi lẹ̀, ma kó máa gbóná ni.

Ọjọ́ ìbí mi kò kí ń ṣe nǹkan tí a bá ń celebrate nítorí pé a ní age tí a máa ń celebrate. A máa ń celebrate adult ọjọ́, a máa ń celebrate mẹ́wàá ọjọ́, a máa ń celebrate mẹ́ta méjìdínlógún ọjọ́, ẹhẹń, a máa ń celebrate. A kìí celebrate gbogbo ẹ but ẹni-- ìgbàkígbà tí a bá ṣe, tí a bá n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, wọ́n máa ń fún mi ní, wọ́n máa ń fún mi ní ẹbun, wọ́n máa ń fún mi ní ẹ̀bùn. Àwọn bàbá mi àti ìyá mi wọ́n máa fún mi ní ẹ̀bùn. Àwọn àbúrò mi wọ́n máa kí mi, wọ́n máa post mi every year. A kì í jáde but ìgbà míì a máa jáde.

Ṣé mo máa ń jẹ gọ́ọ̀mù? Mi like kí máa jẹ gọ́ọ̀mú o but mo máa ń, in fact kí bá ti ọ bá fún mi, mo máa jẹ, mo máa ń gbà lọ́wọ́ ènìyàn. Ṣùgbọ́n mí kí n rà, mo máa ń jẹ gọ́ọ̀mú, so bẹ́éni mo máa ń jẹ gọ́ọ̀mú. Chewing gum mo máa ń jẹ dada. But anytime tí wọ́n bá ra fún mi ni o, kò kì í ṣe ìgbà kígbá tí mo bá rí i máa ra. Mi kí n ra gọ́ọ̀mú but mo máa ń jẹ, mo máa ń jẹ gọ́ọ̀mú ṣa.

Ṣé mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń, bí a ṣe ń tún ǹkan ṣe. Mo máa ń tún ǹkan ṣe dáadáa nínú ilé mi. Maybe socket tó bàjẹ́, maybe àga tó ti fọ́, maybe gbogbo ǹkan yen, mo máa tún ṣe fún ara mi. Mo máa ń tún àwọn kíní, mo máa ń tún ǹkan ṣe.

Mo fẹ́ràn láti rin, mo fẹ́ràn rin atẹ́gùn. Ṣé ẹ gbé pé ṣé mo fẹ́ràn láti rin? Ṣé mo fẹ́ràn rí atẹ́gùn? Mi o understand ẹ kọ rubbish fun mi bai. Is ṣé mo fẹ́ràn láti rin, ṣé mo fẹ́ràn máa rìn nínú atẹ́gùn? But answer mi ni pé mo fẹ́ràn láti rìnrìn atẹ́gùn. Kí atẹ́gùn yẹn kàn tutù. Háà kí ara mi wá cool down, kí ara, ara mi má kó máa jókòó, má wá ijoko, má wá aga, má jókòó, má tabi má má rìn, má kó má kó má rìn ṣá nínú atẹ́gùn yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ńa ara mi. Bí ó rárá mi kí n na ara mi. Ẹ ṣe àlàyé nǹkan tó té mean nítorí pé mi o understand question yìí, nítorí pé mi o understand question yìí dáadáa. Èwo ni ṣé mo máa ń na ara mi? Ṣé mo fẹ́ máa ń na ara mi pẹ̀lú, pẹ̀lú igi ni? Àbí ṣé mo fẹ́ máa ń na ara mi nítorí mo ṣe kí ni? And ìtumọ̀ kejì, ó jẹ́ pé mo ń na ara mi, maybe mo ń ra nǹkan fún ara mi. Mi o understand nǹkan tẹ mean.

Kíni mò máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Ǹkọ́ tí mò máa ń wà ni kí ènìyàn mọ ìṣẹ́ gan, mò ń wà ní nínú òṣìṣẹ́ tuntun and kí ènìyàn kó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Kó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí ènìyàn ó mọ ìṣẹ́ gan, kó dè máa ṣiṣẹ́ tàràtàrà. Kí ènìyàn máa ṣiṣẹ́ tàràtàrà, kí ó dè ní ẹ̀mí, ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni mò máa ń wà nínú òṣìṣẹ́ tuntun.

Àgbàlá òjò, àgbàlá, àgbàlá òjò. Mí ò mọ̀, mí ò mọ̀ nǹkan tó ń jẹ́ àgbàlá òjò. Nítorí pé mí ń gbé nínú oko, ṣó mi mọ̀ ǹkan kí ni àgbàlá òjò? Wọn le sọ pé rárá a ní àgbàlá òjò. Nítorí tí a bá ní, màá mọ̀, màá le sọ fun, màá le sọ pé a ní àgbàlá òjò níbí bayi, níbí bayi, níbí bayi. Ehhen. You understand? Ó ti yé ń, ó ti yé ń connect pẹ̀lú mi, e, o connect pẹ̀lú mi.

Nígbà wo ni mo kẹ́yìn ní alábùrúkú? Ni alábùrúkú. Mi ti ní alábùrúkú fún ọdún mẹ́ta sí mẹ́rin báyìí. Oti pé tí mo ti rí alábùrúkú, mo de gbàdúrà pé mi ní rí, mi ní alábùrúkú lórúkọ Jésù. Àmín. Àmín lórúkọ Jésù.

Ṣé mò ń wọ gíláàsì rárá? Mi kì í wọ gíláàsì rárá. Recommended o shacommended o mi tie ni anyone. Mi ní gíláàsì rárá. Mi kì í wọ gíláàsì so mi, mi ní gíláàsì. Gíláàsì a le ní shade, sun gíláàsì orú, gíláàsì tí a máa fí ń ka ìwé. But mi ni anyone. Àwọn òbí mi ní but mi, mi ní gíláàsì rárá.

Ṣé mo ní aṣọ òtútù? Everybody ló ní aṣọ òtútù. Everybody ló ní aṣọ òtútù. Èmi náà, mo ní aṣọ òtútù bi mẹ́ta sí mé-- bi mẹ́ta sí méjì, méjì sí mẹ́ta. Mo ní aṣọ òtútù. In case tí ojó bá rọ̀, tàbí, tàbí mo, mo wọ inú omi, màá wọ aṣọ yẹn náà òtútù o ní pami. Ẹ ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. I can define irú ọgbà tí mo, tí ẹ̀mi mọ̀. Mo ní ọgbà dada, ọgbà mi wide gan, o ní, o gbà aye gan, ọgbà mi, o gbà aye gan. Àwọn ẹ̀yàn ọkọ̀ lè wọ ọgbà mi, bẹ́ẹ̀yẹn mo ní ọgbà.

Rárá àti rárá mi tí dàgbà sọ̀ mí ní èrògbò. Rárá mi ní èrògbò. Rárá mi tí dàgbà bẹ́ẹ̀ sọ̀ mí tí ní irugbòn. Ó dàpeó ń ṣọ ṣáìfù pé ó fẹ́ jáde. Mo ní irugbòn ṣáá lọ́rokan.

Bẹ́ẹ̀ni, mo ní aago ọwọ́ bí méjì tí mo máa ń wọ̀, tí mo máa ń wọ̀ sí church àbí tí òde. Bẹ́ẹ̀ni, mo ní bí aago ọwọ́ méjì. Mo like ago ọwọ́ gan. Mo máa ń wọ̀ lọ sí wedding, sí church, sí party, sí out tí n kọ, out tí n kankan, ni bí i outing tó n bá invite wá sí, outing tí mo bá wọ aṣọ gidi, màá wọ aago ọwọ́ si. Ó dé ń make sense, mo dé like e gan. Ago ọwọ́ jẹ́ nǹkan tó máa ń tí a máa ń fi watch time tẹ́lẹ̀, but now nísìínyi, akan máa ń fi ṣeré ni, akan máa ń wọ̀ ni bí fashion. Ago ọwọ́ jẹ́ fashion nísìínyi tí kò tí e bá ṣiṣẹ́ àwọn kan máa si wọ̀, àwọn kan máa, tí kò bá ṣiṣẹ́, tí aago yẹn ò bá ṣiṣẹ́ àwọn kan, wọ́n sì máa ma wọ̀, wọ́n ti ẹ́, wọ́n ti ẹ́ kí àwọn tó ń wọ̀ wọ́n but beeni mo máa ń wọ aago ọwọ́.